Ìgbà ọmọdé mi jẹ́ ìgbà kan tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ohun tí ó ṣe rántí. Lára àwọn ìrántí ìgbà ọmọdé mi tí mo lè sọ nípa rẹ̀ ni ìgbà kan tí mo bá ènìyàn jà ní ilé ẹ̀kọ́ mi, àti ìgbà mìíràn tí mo ṣubú tí mo sì dá lápá láti ilé ẹ̀kọ́.

Oríṣiríṣi eré ni mo ṣe ní ìgbà èwe mi. Tí mo bá lọ sí ilé ẹ̀kọ́ tí mo bá dé, tí mo sì ṣe gbogbo iṣẹ́ ilé tán, ní àwọn ìgbà mìíràn mo máa ń lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ní àwọn ìgbà mìíràn èwẹ̀, mo sì máa ń gun kẹ̀kẹ́ mi káàkiri àdúgbò. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó bá sì ti di ìrọ̀lẹ́ mọ́ àṣálẹ́, a tún máa ń ṣe eré òṣùpá.